Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń ṣe tí bá ń dúró dè nǹkan. Ìgbà mí mo máa ka ìwé, ìgbà mí mo máa play game lórí fóònù mi. Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń ṣe, nǹkan tó bá máa tẹ mi lọ́rùn tí kò ní nimí lára òun ni mo máa ń ṣe. Ìgbà mí mo máa bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀, a máa dára yá.

Mo máa ń fara balẹ̀ láti ṣètò àwọn iṣẹ́ tí mo fẹ́ dojúkọ tó jẹ́ iṣẹ́ àkànṣe. Mo máa ń fara balẹ̀ láti dojúkọ àwọn iṣẹ́ àkànṣe tó wà níwájú mi.

O ko níye ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ o. Ìgbà mí tí ń bá, bóyá tí ń bá jẹun sì, màá fọwọ́ kí tó jẹun. Ti bá tún jẹun tán, màá tún fọwọ́. Ti bá lọ sí, bóyá mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀, mo máa fọwọ́ mi. So oríṣiríṣi nǹkan máa ṣe tí mo fi ń fọwọ́ lójoojúmọ́ kò ní ìyè ìgbà tí mo máa ń fọwọ́ mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo ti ṣìnà rí, kò sí ẹni tí kò ṣìnà rí. Ṣùgbọ́n pé kí ẹ̀yin máa ṣìnà ó pé si oríṣiríṣi. Boya ṣìnà ní tara ni, boya ṣìnà ní ti èmi ni, oríṣiríṣi ìsìnà ló wà. Ṣùgbọ́n pé bóyá mọ́ ti ṣìnà rí bẹ́ẹ̀ ni ẹ́, mo ti ṣìnà rí. Mo ti, bí àmọ́ ti lọ lọ́nà kan tẹ̀lẹ́tẹlẹ tí mo máa yá ṣọ́nà mi bẹ́ẹ̀ ni.

Ah! Eré ìdárayá wo mo fẹ́ràn jù? Èmi láìkí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti kékeré. Hmm, mo fẹ́ràn bọ́ọ̀lù alá, alafẹsẹ̀gbá o. Tí n bá wà lórí pápá, inú mi a máa dùn. Ṣèé yẹe.

Mo ma n sùn ní ọ̀sán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n ní àwọn ìgbà mìíràn orun o ma n sábà wà. Ìdí nì ti mi ò se fi bẹ fẹ́ran orun ọ̀sán, ṣùgbọ́n lápapọ̀ mo le sọ pé mo ma n sùn ní ọ̀sán.

Kò sí irú etí ìgbọ́ tí kò bá èmi ní ara mu o. Mo máa ń lo etí ìgbọ́ ọ̀tún tàbí òsì. Etí ìgbọ́ méjèèjì mi ló ń ṣiṣẹ́ dáradára.

Ní ìgbà kúgbà tí mo bá wà nínú ọkọ̀, èmi máa ń fẹ́ràn láti má a gbọ́ orin. Mo má ń gbọ́ orin nítorí pé yóò má a dá mi lára yá. Mo fẹ́ràn láti má a gbọ́ orin ní tí mo bá wà nínú ọkọ̀ nítorií, torí pé ó jẹ́ ǹkan tí ó má a mú orí mi yá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà. Mo fẹ́ràn láti má a gbọ́ orin púpọ̀ ní ìgbà kúgbà tí mo bá bá ara mi nínú ọkọ̀.

Mo nífẹ̀ẹ́ láti má a fi kọ́kọ́rọ́ mi sí inú ẹgbẹ́ ṣòkòtò trọ́sà mi ní ìgbàkúgbà tí mo bá tilẹ̀ kún. Èyí máa ń jẹ́ kí n lè mọ ibi tó wà ní ìgbàkúgbà àti lóòrèkóòrè. Nítorí pé kọ́kọ́rọ́ jẹ́ nǹkan tó kéré. Ṣùgbọ́n níwọ́n ìgbà tí n bá ti fi sí ẹgbẹ́ ṣòkòtò mi, ẹgbẹ́ trọ́sà mi, mo má a lè nawọ́ mu ní ìgbàkúgbà tí mo bá nílò láti lò ó.

Moti gun ọkọ̀ o jú omi rí ní ẹ̀ẹ̀kan àbi ẹ̀ẹ̀mejì ni àwọn ìwọ̀nba odún ṣẹ́yìn. Mò ń lọ sí ilé tòkan abúlé kan tí kò sí, tí motor kò dé bẹ́ẹ̀, mo nílò láti gun ọkọ̀ ojú omi. Ìrírí náà ó jẹ́ nǹkan tó lágbára díẹ̀ nítorí pé nígbà náà àkọ́kọ́ tí màá gun ọkọ̀ ojú omi nìyẹn.

Ìbéèrè eléè ṣàjoojí sí mi o, torí èmi ò tí bà wọ́n lọ sí ìṣẹ́gun òde rí o. Òde, èmi máa ń lọ láti lọ gbẹ́nú sí nnkan tó bá wà nílẹ̀. Bojẹ ìrẹsì lọ se, bojẹ ebà lotẹ́, déédéé ló ṣe láya mi. Ìṣẹ́gun òde kò ń ṣe ona temi.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọgbọ́n nílé mi. Mo ní ẹ̀rọ ọlọgbọ́n nítorí pé mo máa ń lò ó ní àwọn àkókò pàtàkì láti ṣe àwọn nǹkan tó bá yẹ kí n ṣe ní òrékóòrè.

Èmi fẹ́ràn tíì ju kofi lo o, nítorí pé tíì ó rọrùn ó sì yá láti ṣe ju kọfi lọ̀. Kọfi nílò ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò, ṣùgbọ́n ṣe ẹ́rì tíì ó rọrùn láti ṣe fún mi, ó sì máa ń tẹ́ mi lọ́rùn un, ó má ń jẹ́ kí n nara kí n sùn dáradára.

Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ran àwọn ohun mímu bí i pírọ́tínì, mo yàn àwọn ohun mímu tó wà tó kéré tó mo yàn láàyo ju àwọn pírọ́tínì lọ.

À! Ní ọ̀sẹ̀ tó kọjá, mo sì rìnrìnàjò lọ nítorí iṣẹ́ sí ìlú tí ó jìnnà díẹ̀. Mo rìnrìnàjò yìí fún ọjọ́ méjì, odidi ọjọ́ méjì ni mo fi wà lọ́nà láti lọ ṣe iṣẹ́. Ó sì jẹ́ ìgbà tí mo fẹ́ràn gidigidi.

Bẹ́ẹ̀ni mo ní nọ́mbà orílẹ̀, mo ní nọ́mbà yìí torí pé ó ṣe pàtàkì láti ní, torí a máa ń nílò ẹ̀ ní òrékóòrè.

Mo fẹ́ràn láti má a lọ sí ilé ìjọsìn lọ́pọ̀lọ́pọ̀, nítorí pé ó jẹ́ ibi àlàáfíà, ibi ayọ̀, ibi ìdùnnú láti lọ, láti lọ yin Ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ orí. Nítorínà, mo fẹ́ràn láti má a lọ ilé ìjọsìn.

Mo fẹ́ràn láti jókòó nílẹ̀ fẹ́rẹ̀ẹ́ṣẹ́ nínú ọkọ̀ òfurufú nítorí pé ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ ju gbogbo ọ̀nà tí a fi ń wà nínú ọkọ̀ òfurufú lọ. Èmi nífẹ̀ẹ́ láti máa, mo fẹ́ràn láti máa jókòó nítorí ìfọ̀kànbalẹ̀ tí ó wà ní láti jókòó sí nílẹ̀ fẹ́rẹ̀ẹ́ṣẹ́

Ìrọ̀rí kan ni mo máa ń lò tí ní ìgbà kúgbà tí mo bá fẹ́ sùn. Ìrọ̀rí kan péré ó ti tó mi ni mo máa ń lò nínú ìgbà tí ní ìgbà kúgbà tí mo bá ń sùn. Ìrọ̀rí kan péré náà ni èmi máa ń lò.

Mo fẹ́ran eré ìdárayá afẹsẹ̀gbá ìyẹn tí a mọ̀ sí bọ́ọ̀lù. Mo fẹ́ran rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ ọ̀nà láti mú inú mi dùn. Níwòn, níwòn ìgbà tí mo bá ń gba bọ́ọ̀lù àbí mo ń wo bọ́ọ̀lù, inú mi a máa dùn gidigidi, ara mi a sì máa yá gáágá.

Mo máa ń rìnrìnàjò mi lọ sí ibiṣẹ́ pẹ̀lú bí nípa fífi ẹsẹ̀ mi rìn nítorí pé ibiṣẹ́ mi kò jìnnà sí ibi tí mò ń gbé. So mi ò nílò láti máa wọ ọkọ̀ lọ ibiṣẹ́. Mo máa ń fẹsẹ̀ rìn lọ ibiṣẹ́ ni.

Ní òwúrọ̀ kankan bí mo bá ṣe jí gẹ́lẹ́, èmi a máa gbàdúrà sí ọlọ́run. Lẹ́yìn èyí, mo máa ṣe eré ìdárayá díẹ̀ tí a mọ̀ sí ẹsàsáísì ní òwúrọ̀. Ṣùgbọ́n ohun tí mo máa ń ṣe kọ́kọ́ ni láti kọ́kọ́ yan ọlọ́run láti gbàdúrà sí ọlọ́run ní òwúrọ̀.

Èmi a máa sùn ní ago mẹ́wàá alẹ́ tàbí ago mọ́kànlá alẹ́. Àkókò yìí ní ìgbà yìí mo ti máa parí gbogbo ohun tí mo fẹ́ ṣe fún òòjọ́. Ago mẹ́wàá àbí ago mọ́kànlá ló rọrùn fún mi láti sùn.

Ẹ̀, èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti má a ra oúnjẹ ní òpópónà ṣùgbọ́n ní ọ̀kọ̀ọ̀kan ìgbà bóyá ẹbí ń pa mí ni o, èmi a lè ra oúnjẹ ojú òpópónà.

Bẹ́ẹ̀ni mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa, à, ẹ̀rọ ìgbésókè. Èmi a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa ẹ̀rọ ìgbésókè lóòrèkóòrè ní agbègbè tí mo máa ń gbé àti ní àwùjọ.

Èmi a má a yanju àwọn ìṣòro tí mo bá rí ní orí ẹ̀rọ ayárábiàsà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà nẹ́tíwọ̀kì àwọn tó n fun wa ó lè má a lágbára tó. Ṣùgbọ́n èmi a fi ọgbọ́n si, èmi a ní sùúrù láti kójú ìṣòro yìí.

Mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ o, èmi gba Ọlọ́run aláaye gbọ́ ni o. Mo gba Jésù Krístì gbọ́ mo sì ń ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì. Nítorí náà mi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.

Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí lẹ́ẹ̀kan. O ṣẹlẹ̀ ní àwọn ìwọ̀nba ọdún sẹ́yìn. Bí ọdún márùn sẹ́yìn ni mo ṣe, mo ṣe ìpinnu láti fún ènìyàn ní ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mi, ìlú mìíràn rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó ṣòro láti rí i kí ọdún kan kọjá kí èmi má a rin ìrìn àjò lọ sí ìlú mìíràn torípé mo fẹ́ràn láti má a rin ìrìn àjò púpọ̀.

Èmi nífẹ̀ẹ́ láti máa jẹ àwọn oúnjẹ tó, tó ṣara lóore, tí ó sì, tí ó, tí ó sì wúwo, tí ó sì máa ń jẹ́ kí ara wúwo lọ́sàn-án. Àwọn oúnjẹ bí ìrẹsì, àwọn oúnjẹ bí ẹ̀wà tí ó máa ń ṣe ara.

Èmi a máa lo aṣọ ìbora nígbà tí mo bá ń sùn nítorí pé mi ò fẹ́ran òtútù rárá. Mo máa ń lo aṣọ ìbora kí èmi kí ó lè ní kí ooru díẹ̀ kó lè wà lára mi tí mo bá ń sùn nítorí pé mi ò fẹ́ran òtútù.

Èmi máa ń mu omi púpọ̀ lóòjó, lójoójúmọ́. Èmi a máa mu omi tó lítà mẹ́ta lójoójúmọ́, torí pé omi jẹ́ ohun tí ó ń ṣẹ ara lóore. Èmi fẹ́ràn láti máa mu omi.

Mi ò fẹ́ràn ìwà òru rárá. Mi fẹ́ràn àfẹ̀mọ́júmọ́ ká ṣe re ní àfẹ̀mọ́júmọ́ ju wíwà òru lọ. Òru ọ̀sẹ̀ ò ṣe nnkan tí ó dára fún ọmọlúwàbí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran oúnjẹ tí ó ní ata púpọ̀ nítorí pé ó máa ń mú kí ara ènìyàn dà yágáyágá. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ ní àkókò òtútù, oúnjẹ tí ó ní ata ó dáa fún ara, ó dáa fún àgọ́ ara ọmọ ènìyàn.

Èmi ní aṣọ wíwẹ̀ tí Yorùbá máa ń pè ní tówẹ́ẹ̀lì, mo máa fi n nu ara mi ní ìgbàkugbà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wẹ̀ tán. Aṣọ ìwẹ̀ ni à ń pè é. Mo ní aṣọ wíwẹ̀, mo sì máa ń lò ó ní gbogbo ìgbà tí mo bá wẹ̀.

Èmi fẹ́ lọ sí ìlú òdìkejì, mo wá ibi tí ó dákẹ́rọ́rọ́ tí àlàáfíà ń gbé níbẹ̀, láti lọ se ìsinmi ọlọ́jo ranpé, mi fẹ́ràn láti lọ sí ìlú to jẹ́ òdìkejì ibi tí mo ti kò sí ní sí ìdójúkọ́ kankan.

Èmi ti nílò ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹro rí ní ìgbà kan, mo sì béèrè fún ìrànwọ́, ó sì ṣe ìrànwọ́ yìí fún mi. Òun gbogbo dé sí n lọ létólètó, ó sì ń lọ ní ìrowọ́ ìroṣẹ́.

Èmi fẹ́ràn ẹgbẹ́ eré ìdárayá tí a mọ̀ sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea, wọ́n ń gbá bọ́ọ̀lù ní orílẹ̀ èdè Gẹ̀ẹ́sì, ní ókè òkun. Mo fẹ́ràn ẹgbẹ́ yìí dáradára nítorí pé mo yàn wọ́n láàyò láti ọjọ́ tó ti pẹ́

Mo ma ń rí i dájú pé ọjà mi dára nípa fífi àkókò mi àti ọun gbogbo tí mo ní kí n lè rí i dájú pé mo ta ọjà, mo gbé ọjà tí ó dára síta fún àwọn ènìyàn láti rà. Mo sì máa ń wò gẹ́gẹ́ pé ṣe ó bá òfin mu.

Èmi a máa darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ọgbọ́n, pẹ̀lú ẹ̀bùn ìdarí. Nítorí pé oríṣiríṣi ni ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tí ó wà ní ọgbà, ọgbà ìṣẹ́. A máa ma fi ọgbọ́n àti ẹ̀bùn ìdarí láti dari wọn.

Kò tí pẹ́ tí mo lọ sí ilé ìkàwé gbẹ̀yìn láti lọ, mo lọ sí ilé ìkàwé ní àwọn nkan bi oṣù mẹ́ta sẹ́yìn láti lọ ka ìwé níbẹ̀ láti lọ, nítorí pé ibẹ̀ ó jẹ́ ibi tí mo yàn láàyè láti ka ìwé ju gbogbo ibi lọ.

Mo máa ń jẹun alẹ́ ní àkókò agogo méje alẹ́. Àkókò agogo méje alẹ́ ni mo máa ń jẹun ní alaalẹ́. Àkókò méje ní alẹ́ ni èmi máa n rí dájú pé mo ti jẹun lálẹ́.

Ní ìwòn ìgbà kúú ìgbà ti mo bá ni òṣìṣẹ́ tuntun, èmi a máa wo à ẹ̀mí ìfọkànsìn nínú òṣìṣẹ́, màá wo ẹ̀mí ìfọkànsìn. Bóyá òṣìṣẹ́ yìí ó le fọkàn sìn.

Rárá o, mi ò ní ìrora kankan. Nígbà kúgbà tí mo bá dúró síwájú àwọn ènìyàn láti sọ̀rọ̀. Èmi ti ẹ nifẹ́ láti máa ṣe ohun iru nkan báyìí, nítorí pé mo ní ẹ̀bùn láti máa sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. So, mo nífẹ̀ẹ́ láti máa sọ̀rọ̀, mi ò ní ìrora kankan.

Mo máa ń ṣètò àwọn ìmélì imeeli mi ní ọ̀nà tí ó dára àti ọ̀nà tí ó tọ́, ọ̀nà tí yóò fún olùkálùku láayé láti ṣe ohun tó da. Mo nífẹ̀ẹ́ láti máa ṣè setò wọ́n ní ọ̀nà tí ó rọgbọ fún gbogbo ẹni.

Yàrá tí mo fẹ́ràn jù ní ilé mi ni yàrá àlejò. Yàrá tí ọ̀pọ̀lọpọ̀ ma ń jókòó sí láti gba, láti ṣé, láti jẹ ìgbádùn, láti wo tẹ́lí, láti máa fi ọ̀rọ̀ jó mi toro ọ̀rọ̀. Yàrá tí mo nífẹ̀ẹ́ jù níyẹn.

Bẹ́ẹ̀ni o, èmi ní ètò láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Mo ní ètò àti ìgbìyànjú láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn. Nipa bẹ́ yóò mú ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìrírí, ọ̀pọ̀lọpọ̀ ìmọ́lẹ̀ wá sinu iṣẹ́ náà.

Èmi a máa pàrọ̀ nǹkan nígbà tí iṣẹ́ bá pọ̀, nípa wíwo èyí tí ó ṣe pàtàkì jùlọ ní àkókò kan tàbí òmíràn. Mo máa ma ṣe pàrọ̀ èyí tí ó bá jẹ́ kọ́ńjúkọ́ńjú láti mú u ṣe.

Ìgbéyewó iṣẹ́ tí ó kẹ́yìn ó lọ dára dára. Nítorí ìgbéyewó yì mo, mo, mo rí pé mo nílò láti fi ara ba lè láti máa ṣe iṣẹ́. Mo nílò láti fi ọgbọ́n maa ṣe iṣẹ́.

Mo fẹ́ran atẹ́gùn lọ́pọ̀lọ́pọ̀ torí pé atẹ́gùn a máa mú ìtura bá ọmọ ènìyàn. Mo fẹ́ran atẹ́gùn lóóre kóóre ní ọ̀sán, ní òru, mo nílò atẹ́gùn torí pé ó má a mú àlàáfíà bá mi.

Tábìlì iṣẹ́ mi ó pẹlẹbẹ, ó dàbí tábìlì ìjẹun ṣùgbọ́n ó fẹ̀ dáradára láti gba gbogbo ohunkóhun tí mo bá lè kó sí orí rẹ̀ ní ìgbà kú ìgbà.

Àwọn áàpù tí mo máa ń lò tó pọ̀jù ni àwọn áàpù bí i Google Play Store láti download àwọn nǹkan tí mo nílò. Mo máa ń lo áàpù bí i Google Chrome láti lọ sí orí ẹ̀rọ alára bíaṣà.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan ìkíni lórí fóònù ni ní ẹ́ẹ̀kọ̀kan tí o bá, tí mo bá rántí àbí tí mo bá, tí o bá wù mí láti tan, mo màá tan.

Ì-ìbẹ̀rẹ̀ eléyìí ò ṣe mí ní káyefi díẹ̀. Mo mọ bí a ti ń wẹ̀ dáradára nítorí pé eléyìí mo ti ń ṣe láti ìgbà kékeré mi. A ti wẹ̀ kò le rárá bu omi sí orí kí ó sì fi kànkàn kó fi gno ara rẹ̀, kó jù yẹn lọ.

Batiri fóònù mi a máa dúró fún odidi ọjọ́ kan. Niwọn igba ti mo ba ti charge batiri mi de ọgọrun batiri 100 percent. Batiri fóònù mi ó lè dúró fún wákàtí mẹ́jọ, wákàtí mẹ́wàá.

Bẹ́ẹ̀ni mo máà ń kọ ìwé pẹ̀lú ọwọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ibi iṣẹ́ àbí ilé ìwé, mo máa n rí dájú pé mo fi ọwọ́ mi kọ ìwé fún ara mi.

Mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà nípa ṣíṣe ètò ohun gbogbo tí wọ́n ó nílò nínú ìpàdé èmi àti wọn, nípa wíwo ohun gbogbo tí wọ́n lè nílò láti bèrè lọ́wọ́ mi.

Mo wà ní ojú òpó ayélujára tí a mọ̀ sí Facebook. Mo wà ní ojú òpó ayélujára tí a mọ̀ sí WhatsApp. Mo sì wà ní ojú opó ayélujára tí a mọ̀ sí Twitter tí a ń pè ní X. Mo wà ní Instagram náà.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe yoga, ní ẹ̀ẹ̀kan kan tí mo bá ráyè láti ṣe, eré yoga. Ó jẹ́ ohun kan tí, mo máa ń ṣe ní ọ̀kọ̀ọ̀kan, ní ìgbà kú.

Èmi a máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ nígbà tí mo bá lo fẹ́ sùn lálẹ́. Aṣọ ibùsùn tí yóò jẹ́ kí tí ó ní mú oru mú mi. Lemi màá n sábà wọ̀ ní ìgbàkúgbà tí mo bá fẹ́ lọ sùn.

Èmi fẹ́ràn oṣù karùn nínú ọdún tí a mọ̀ sí oṣù May. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí oṣù ìbí mi nìyẹn. Ìdí nìyí tí mo se fẹ́ràn rẹ̀ ju gbogbo oṣù tó kù nínú ọdún lọ.

Èmi ò kí máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o. Kò sí nínú àwọn ẹ̀rọ tí èmi máa ń lò. Nítorí pé iṣẹ́ mi ò gba ibẹ̀. Nítorí náà ẹ̀rọ ìdákẹ́jẹ́ kò sí lára àwọn ẹ̀rọ.

Èmi ò kí máa ń ṣe irun mi bá kan o, emi a màá gẹ irun ti wón ń pè ní low cut tí ó la wàhálà lọ. Jẹ́jẹ́, irun tí emi máa ń ṣe.

Are are, are. Èmi a máa lọ ilé ìjọsìn o ní gbogbo ọjọ́ ìsinmi àti ní àwọn ìgbà mìíràn tí mo bá ráyè lárín ọ̀sẹ̀. A máa lọ sí ilé ìjọsìn. Mi ò kì í má pa lé ìjọsìn jẹ o.

Tọ́ọ̀lì le mi ma ń da ọkọ̀ dúró o. Ní wọ́n ìgbà tí bá fẹ́ wọnú ọkọ̀, mo máa da ọkọ̀ dúró. Ṣùgbọ́n ìdójúkojú yẹn ò ní kó yé emi. Má ń da ọkọ̀ dúró ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Àwọn aládùúgbò mi, tajọ n gbàdùúgbò, emi mọ̀ wọ́n púpọ̀, wọ́n sì mọ̀ mi dáradára bákan náà.

Mo máa ń gba eeyan pẹ̀lú ifarabalẹ̀ tí ó pọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ eeyan ni ó máa ń padà kóbá ènìyàn, so mo máa ń gba eeyan tó jẹ́ ó tọ́ sí mi, mo sì máa ń kọ eeyan tí kò tọ́ sí mi sílẹ̀.

Béèrè ní ńlá lelé yọ, ìrántí ọmọdé mi. Mo rántí nígbà kékeré tí a máa ń ṣeré pẹ̀lú gbogbo àwọn ẹlẹgbẹ́ mi, tí a máa ṣeré lọ, ta máa bá ara wa, ta máa máa ṣe àwọn eré ọmọdé nígbà náà tí ó pò rẹpẹtẹ. Bí ká máa wẹ nínú òjò, ká máa yí táyà, àwọn ìrántí ìgbà.

Ẹ̀rọ ayára bí àṣá tuntun nígbà tí etí mo ń lò tí ó bá ti ní iyonú kan àbí òmíràn máa nílò láti ra ẹ̀rọ ayára bí àṣá tuntun imíràn.

Mo maa n gba ọ̀wọ̀ àwọn ènìyàn, èyí ìfarabalẹ̀ tó tó. Èmi ò kí máa n gba ọ̀wọ̀ tí kò kì ṣe tèmi. Màá ni ifarabalẹ̀ láti wo ibi tí ọ̀wọ̀ náà ti o dojú kọ, bóyá tí tọ́dọ̀ tèmi ni o àbí ti ẹlòmíràn kí n tó gbà.

Ǹkan tí ó wà nínú àpo owó mi, kojú àwọn ǹkan tí mo fẹ́ kí ó wà níbẹ̀ náà lọ, àwọn ǹkan tí ó, tí ó wúlò nípa kíkó owó jọ, àwọn ǹkan tí ó wà níbẹ̀ náà nìyen.